Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Ìpèsè àwọn ohun èlò rírí, mo máa ń rí wọn ní ọjà. Ní ìgbà mìíràn, àwọn ohun èlò kan tí mò ń jẹ àbí tí mò ń lò, màá máa rí wọn ní oko. Gẹ́gẹ́ bí ó ṣe ṣẹ́ pé mò ń dá oko.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní ìṣe ri bẹ́ẹ̀ni, mo ti lé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yàtọ̀ sí ẹnìkan kúrò ní ìṣe ri ní ìgbà tí wọ́n ò ṣe iṣẹ́ dáadáa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí wọ́n ṣe. Eléyìí jẹ́ olùkọ́ ní ilé ìwé tí mo ti ń kọ́ àwọn ọmọ. Ní ìgbà tí kò ṣe dáadáa mo lè kúrò lẹ́nu iṣẹ́.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Ni ìgbà mìíràn, mo lè kọ lẹ́tà fún àgbàlagbà, ní ìgbà mìíràn, mo lè kọ lẹ́tà fún ọmọdé, obìnrin tàbí ọkùnrin. Gẹ́gẹ́ bí mo tún ṣe jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́, màá máa kọ àwọn ọmọ ilé ìwé ní bí wọ́n ṣe ń kọ lẹ́tà. Eléyi to je pe o lè jẹ́ lẹ́tà àgbèfẹ̀ àti lẹ́tà àìgbẹ̀fẹ̀

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà elépo. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ṣe nífẹ̀ẹ́ sí àkàrà elépo. Bẹ́ẹ̀ ni àkàrà olóróro máa máa jẹ àkàrà olóróro ṣùgbọ́n mi ò nífẹ̀ẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ó lè fa àìsàn oríṣiríṣi bíi àìsàn ojú, àìsàn ọkàn. Fún idi eyìí, àkàrà elépo ni mo nífẹ̀ẹ́ sí.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó sún mọ́ àwọn aládùúgbò mi, mo sì mọ àwọn aládùúgbò mi dáadáa. Lápa ọ̀tún mi, mo mọ ẹni tí ó wà ní ibi ibẹ̀ tó sì ń gbé ibẹ̀. Lápa òsì mi, mo mọ ẹni tó ń gbé ibẹ̀. Ní iwájú àti ní èyìn ilé mi ni mo mọ̀. Mo jẹ́ èèyàn kan tó gbajúgbajà ní àdúgbò mi. Fún ìdí èyí, mo mọ àwọn aládugbò mi dáadáa.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá, ṣùgbọ́n ilé ìdárayá eléyí jẹ́ ilé ìdárayá àdúgbò tí kò kì í ṣe ilé ìdárayá gbajúgbajà. Ilé ìdárayá kékeré ni ní àdúgbò mi, ní bíbà yi ní mo ti máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orí pápá. Fún ìdí èyí, mo ní orúkọ ní ilé ìdárayá.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlaá òjò. Nítorí pé bí òjò bá rọ̀, mọ̀ maa ń ṣú òjò. Ni ìgbà mìíràn ó lè jẹ́ ẹ̀yìnkùlé níbi tí àgbàlá wà. Ibi báyìí náà ni a ṣe ni a ṣe ẹ̀rọ òjò wa sí. Eléyii ti yóò máa dà sí inú igbá tí a fi ń pọn omi wọlé. Fún ìdí èyí, mo ní àgbàlá òjò.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lọ́jọ́ojúmọ́? Ìgbà méjì ni mo máa ń fọ ẹyín mi lójoojúmọ́. Ní ìgbà tí mo bá jí ní òwúrọ̀ kùtùkùtù lẹ́yìn ìgbà tí mo bá kírun òwúrọ̀ tán, màá fọ eyín. Bí ó bá dẹ̀ tún di àṣálẹ́, màá tún fọ eyín. Àwọn ọ̀nà tí mo máa ń fi ń fọ eyín jẹ́ ọ̀nà méjì. Bí mo bá fẹ́ kí irun tí mo fẹ́ sin Ọlọ́run gẹ́gẹ́ bí Mùsùlùmí, màá fọ eyín mi ní gbogbo ìgbà tí mo bá ń ṣe àlùwàlá. Ẹlẹ́ẹ̀kejì ni eléyìí tí màá fi ọṣẹ fọ eyín mi tí màá sì fi omi san nu.

Ṣé o máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin yàrá ọko, nítorí i pé ní orílè èdè tí mo wà, dandan ni kí ènìyàn tẹ̀lé òfin yàrá ọkọ̀. Àwọn àgbofinró, wọ́n lè mú ẹni tí kò bá tẹ̀lé òfin yàrá ọkọ̀, ki wọ́n sì dá sẹ̀ríà fún un. Fún ìdí èyí, mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀.

Orin àti kéwú ní mo máa ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kọ̀ gan pẹ̀lú wọ́n a máa wọ́n a máa kọ orin bẹ́ẹ̀ ni wọ́n sì máa gbọ́ orin nínú ọkọ̀ wọn eléyì tí wọ́n o fi àwo orin tí wọ́n fi sí inú ọkọ̀ fún àwọn èrò ọkọ̀ láti gbọ́. Fún ìdí èyí, mo máa ń gbọ́ orin dáadáa nínú ọkọ̀

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí méjì ní eléyìí tí mo máa ń lò. Máa má lo ìrọ̀rí pẹlẹbẹ. Bẹ́ẹ̀ ni mo máa ń lo ìrọ̀rí tó wú tó tóbi. Ìrọ̀rí tó wú ni mo máa ń fi ń rọ̀ ní ìgbà tí mo bá ń ka ìwé tàbí tí mo kàn ń sinmi. Ṣùgbọ́n tí mo bá fẹ́ sùn, màá pàrọ̀ ìrọ̀rí yìí sí pẹlẹbẹ. Eléyìí tí ò ní mú kí ọrùn kó ro mí tí mo bá jí.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Oríṣiríṣi aṣọ ni mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ lọ sùn. Ní ìgbà mìíràn, mo lè wọ ṣòkòtò pẹ́mpẹ́ àti ẹ̀wù fẹ́lẹ́, ẹ̀wù tí ó fẹ́lẹ́. Ní ìgbà mìíràn sì ni màá ma wọ aṣọ àwọ̀tẹ́lẹ̀ mi. Àní ìgbà mìíràn, mo lè wọ agbádá kí n lọ sùn.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Eléyìí tí ó ṣe wípé gẹ́gẹ́ bí Mùsùlùmí, mo máa ń lọ sí ilé ìjọsìn ó kéré jù ní ẹ̀ márùn-ún ní ojúmọ́. Máa lọ kí ìrun àárọ̀, ìrun ọ̀sán àti ìrun ìrọ̀lẹ́ pẹ̀lú ìrun alẹ́. Ójẹ́ àwọn ìrun tí mo máa ń kí ní ilé ìjọsìn.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń fi ran àwọn ènìyàn ní ọwọ́. Àkọ́kọ́ ni bí ènìyàn bá ní ìfẹ́ sí ìrànlọ́wọ́ mi, wọ́n á bi mí, màá sì ṣe fún wọn. Eléekejì ni ẹni tí mo rí pé ó need, ó fẹ́ ìrànlọ́wọ́ tí kò sì ní agbára láti bi mí, màá wò, màá sì ṣe fún láì bi mi. Àkọ́kọ́ ni bí ènìyàn bá bi mí, màá ṣe fún un. Elékejì ni bí ènìyàn ò bá bi mi, màá ṣe ìrànlọ́wọ́ fún un.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mi ò ní ọkọ̀ debi tí màá ra epo fún ọkọ̀ mi. Ṣùgbọ́n mo máa ń bá àwọn ènìyàn tí wón ní ọkọ̀ ra epo. Ojoojúmọ́ sì ni mo máa ń ra epo sí ọkọ̀ àwọn ènìyàn mi tí ó ní ọkọ̀.